Mo fẹ́ kọ́ sí bí wọ́n ṣe ń sọ èdè gẹ̀ẹ́sì. Mo fẹ́ mọ bí wọ́n ṣe ń sọ èdè gẹ̀ẹ́sì. Mo sì fẹ́ kọ́ French. Mo fẹ́ mọ bí wọ́n ṣe ń sọ French. Mo ní ọ̀rẹ́ kan tó máa ń, tó máa ń sọ French. Ó mọ èdè yẹn sọ dáadáa. Ó, ó dẹ̀, ó dẹ̀ fẹ́ràn rẹ̀ gan, nítorí pé ibẹ̀ yẹn ló ń bí sí. Ilú tó ń bí sí wọ́n máa ń sọ French. Wọ́n máa ń sọ èdè French. Aha, mo dẹ̀ nífẹ̀ẹ́ láti, láti kọ́ náà. Mo nífẹ̀ẹ́ láti kọ́. Tí bá rí ẹni tó lè kọ́ mi, tó jẹ pé kò ní gbá owó púpọ̀ lọ́wọ́ mi, mo máa kọ́. Ó lè jẹ́ pé ọ̀rẹ́ mi náà ló máa mà wà kọ́ mi. Ẹ̀mi ò mọ̀ yẹn. Màá kọ́. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti kọ́ edè gẹ̀ẹ́sì. Mo nífẹ̀ẹ́ láti mọ èdè gẹ̀ẹ́sì dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí pé mi, mi ò, mi ò mọ̀, mi ò mọ èdè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ye náà. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti kọ́ si, láti lè mọ̀ dáadáa, láti lè máa sọ dáadáa.

Bẹ́ẹ̀ni mò ń, mò ní nọ́mbà oríle, mò ní nọ́mbà oríle. Ó jẹ́ pé mò ní, mò ní nọ́mbà bí mẹ́ta tí mò ń lò. Nọ́mbà oríle tó jẹ́ pé, mò ṣe, mò ṣe NIN registration mi tó jẹ́ pé, ó ní ìwúlò kan, ó ṣe pàtàkì gan-an láti ṣe. Ó dá mi lójú pé àwọn nọ́mbà tèmi ń lò, àwọn nọ́mbà tó, tó tí mo ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe sí, kò dẹ sí nǹkan kan tó, tó lè di mi lọ́wọ́ tàbí tó lè fa ìṣòro fún àwọn nọ́mbà tèmi ń lò.

Ẹ ń bèrè ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́. Èmi ò kí ń mu òògùn lójoojúmọ́. À, bí ara mi ṣe rí, o mo, a, mi, mi, mi ò kí ń lò, mi ò kí ń lò, èmi ò ní, mi ò kí ń ní, mi ò kí ń ní ìnira, mi ò ní ìlera, mi ò kí ń ní ìnira. Rárá, rárá, rárá, rárá. Mi ò kí ń ṣàìsàn, mo ò kí ń ṣàìsàn. Mo máa ń gbàdúrà tó bá jẹ́ pé nǹkan, nǹkan ṣẹlẹ̀ lágbára mi tó jẹ́ pé mi ò fẹ́ràn, mo máa ń gbàdúrà sí i, ó dẹ̀ máa ń ṣiṣẹ́. Mo máa ń gbàdúrà sí, ó máa dẹ̀ máa ń ṣiṣẹ́. Ó ti pẹ́ tí mo ti ṣàìsàn gbẹ̀yìn, ó ti pẹ́ gan. Tó bá jẹ́ pé ara mi ṣe bá kan bá kan, mo máa ń gbàdúrà, ó dẹ̀ máa ń ṣiṣẹ́. Àdúrà mo máa ń gbà, mi ò kí ń lò òògùn rárá, rárá, rárá. Mi ò kí ń lò òògùn, mi ò kí ń lò òògùn rárá.

Bẹ́ẹ̀ni, ẹ̀ ń bèèrè pé ṣé mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ah! Ó ní mo fẹ́ràn jù ìpàdé orí fóònù, òun mo fẹ́ràn jù. Ẹ̀yan a, ẹ̀yan a bá àwọn, àwọn ẹ̀yan kọ̀ọ̀kan pàdé tí a tí, a tí pàdé lójú ayé rí. Àwọn ẹ̀yan kọ̀ọ̀kan, à jọ sọ̀rọ̀, à jọ rẹ́rìn-ín, à jọ ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ń fẹ́ràn ẹ́ jù. Tẹ́lẹ̀ la máa ń ṣe, tí a bá ní àwọn nǹkan kan tí a ń ṣe ní ilé ìwé àti bá ní àwọn, àwọn, àwọn nǹkan tó ṣe pàtàkì, ah, fún ìdánwò ta fẹ́ ṣe tàbí fún àwọn nǹkan kan ta fẹ́ ṣe tó ní, tó ní ìwúlò fún wa ta fẹ́ ṣe. Tí a bá ní àwọn ẹ̀yin, àwọn nǹkan bẹ́ẹ̀ ta bá fẹ́ ṣe, la máa ń ní àwọn ìpàdé oló, orí fóònù. A máa ń, a máa ń ṣe lórí Google Meeting, à, tàbí Zoom. La máa ń ṣe àwọn ìpàdé, ìpàdé wọ̀nyí.

Ẹ ń bèèrè ṣé mo fẹ́ràn máa rin òkè? Èmi ò fẹ́ràn rẹ̀. Nnkan tó máa ń fa ini lára fún mi, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò fẹ́ràn láti máa rin orí òkè. Ah! Koda, o máa ń jẹ́ kí, o máa ń jẹ́ kí, ẹni yẹn máa ń jẹ́ kí àwọn nǹkan sú mi sẹ́. Mo ti ṣerí ìgbà tí a máa ń rí, rín àwọn irinàjò kankan pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí pẹ̀lú àwọn ẹbí, pẹ̀lú àwọn èèyàn, àwọn èèyàn, ó lè jẹ́ pé àwọn èèyàn tí mi ò mọ̀, tí mi ò pàdé rí. Ó lè jẹ́ pé kò sọ́nà ẹ̀ mi, kò sọ́nà òmíràn tàbí ọ̀nà òmíràn tó wà, ó jìnnà láti máa gbà. Kò sí nǹkan tó fẹ́ ṣe láti lè, láti ju kà gun orí òkè oun Ó dẹ̀ máa ń jẹ́ kó sùn mi. Tí eeyan ba ń gun orí òkè, ẹsẹ̀ máa máa ròyàn ni. Ara máa máa ṣe bíi pé ó ti rẹ̀yàn. Ó ní mo, ó ní, ó ní mo, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn láti máa gun orí òkè. Mi ò fẹ́ràn láti máa gun orí òkè rárára. Kò ti ẹ̀, kò dára, kò dára fún àgbàrá wa rárára. Ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kó, kó rẹ̀yàn, kó tètè máa rẹ̀yàn. Ó dẹ̀, ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń mú ìlera sí àgbàrá wa.

Gbogbo èèyàn ló ní ìdò, ìdojúkọ, gbogbo èèyàn ló ní ìdojúkọ. Láàárín àwọn ẹgbẹ́, láàárín, láàárín àwọn, àh, ibi iṣẹ́ tí èèyàn máa ń ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìwé gan, èèyàn máa ní ìkójú, ìdókú, ìdo, ìdojúkọ. Ní ilé ìwé ọ̀nà, àwọn èèyàn máa ní ìdojúkọ. Láàárín àwọn ẹgbẹ́, ìjà gbọdọ̀ sì ní sá à. Àbí kí èèyàn waa máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dá. Àbí kí èèyàn waa máa ṣe nǹkan tí ẹnìkejì ò fẹ́ràn si àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdókú, ìdojúkọ gbọdọ̀ wà ní ibi iṣẹ́ tí èèyàn ò fẹ́ràn si. T'àwọn èèyàn ò fẹ́ràn si, ìdojúkọ. Ó lè jẹ́ pé, e, áawọ̀ láàárín, láàárín àwọn ọmọ iṣẹ́ sí ọ̀gá, sí ọ̀gá ilé iṣẹ́. Áwọ̀ máa ń wà láàárín àwọn ọmọ iṣẹ́ sí ọ̀gá ilé iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí àwọn nǹkan tí àwọn èèyàn àbí tí ọ̀gá ilé iṣẹ́ ò fẹ́ràn. Áawọ̀ máa ń sí dáadáa, àwọn èèyàn máa ń jà níbi iṣẹ́ dáadáa. Àwọn èèyàn máa ń bá ara wọn jà gan níbi iṣẹ́ dáadáa. Irú àwọn nǹkan báyìí ni àwọn èèyàn, àwọn, àwọn èèyàn máa ń kójú, àwọn èèyàn, won máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní ibi iṣẹ́ tí wọ́n ò fẹ́ràn si, tí wọ́n ò sì fẹ́ràn si.

Sé o, ẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé, ṣe mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Ah! O ti pẹ́ tí mo ti gun kẹ̀kẹ́ gbẹ̀yìn, ó ti pẹ́ gan. A máa máa sọ̀roọ̀ ọdún sí mélòó, ọdún mélòó sẹ́yìn. A máa sọ̀rọ̀ bí i, boya bí i ọdún mẹ́wàá sẹ́yìn àbí o jú bẹ́ẹ̀ lọ. Mi ò kọ́ bon ṣe ń gun kẹ̀kẹ́, torí ẹni mi ò ṣe mọ̀ bon ṣe ń gun kẹ̀kẹ́. Mi tìẹ̀ mọ̀ b'ón ṣe ń gun kẹ̀kẹ́. Rárá, rárá, rárá, rárá. Tí n bá ń gun nsiyin, mo lè, mo lè lọ ṣubú síwájú. Mi ò mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́, wọ́n ń kọ́ mi b'on ṣe ń gun kẹ̀kẹ́. Èmi náà mi kọ́ b'on ṣe ń gun kẹ̀kẹ́. Mo láwọn ọ̀rẹ́ kookan tan mọ̀ bón ṣe ń gun kẹ̀kẹ́. Mo láwọn ọ̀rẹ́ kan tó mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́. Wọn-on kọ́, wọ́n kan mọ̀ b'on ṣe ń gun kẹ̀kẹ́. N bani torí pé wọ́n, wọ́n máa ń rí àwọn èèyàn tó máa ń gun kẹ̀kẹ́. B'ón ṣe ń rí wọn, ni wọ́n ṣe ń kọ̀ b'ón ṣe ń gun kẹ̀kẹ́. Àwọn náà, wọ́n a, àwọn náà máa ma ń gun kẹ̀kẹ́ diẹ̀diẹ́, diẹ̀dẹ́ títí wọ́n fi mọ̀, b'ón ṣe máa ń kọ̀. Nìyẹn. Èmi, èmi n tẹ̀mi ò, mi ò mọ̀ bon ṣe ń gun kẹ̀kẹ́. Wọn kọ́ mi b'ón ṣe ń gun kẹ̀kẹ́. Èmi náà mi ò fẹ́ràn láti mọ̀ b'on ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò fẹ́ràn ẹ́. Mi ò fẹ́ràn. Mi ò fẹ́ràn kẹ̀kẹ́ gan. Mi ò fẹ́ràn ẹ́.

Ẹ ń béèrè lọ́wọ́ mi ṣe mo ti fún ní ẹ̀jẹ̀ mi, mo ti fún àwọn èyàn ní ẹ̀jẹ̀ mi. Àh! Rárá o, èmi ò kí ń ṣe, mi ò kì í ṣe irú, irú àwọn nǹkan bẹ́yẹ̀n mi ò kí ń ṣe. Ko tíì dáa láti máa ṣe. Oh! Ha! Kò dáa láti máa ṣe o, èmi ò lè ṣe. Mi ò lè fún èèyàn ní ẹ̀jẹ̀ mi o. Mi ò lè fún èèyàn ní ẹ̀jẹ̀ mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé irú ẹni ẹ̀ bẹ́ẹ̀, ó jẹ́ pé ara àwọn ẹbí mi ni tàbí, àh, ìdílé kan náà láti wá, mo lè ṣe. Mo lè ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ara ìta, àh, ó ṣòro láti máa fún àwọn, fún àwọn èyàn ní irú, irú nǹkan bẹ́yẹ̀n. Ó ṣòro gan. Ó ṣòro gan. Èmi ò lè ṣe. Mi ò ṣe rí. Mi ò dẹ lè ṣe. Ṣùgbọ́n mo ti, mo ti rí àwọn, àwọn èyàn kankan tán tí wá bá mi pé kí n fún, kí n fún àwọn èyàn kankan lẹ́jẹ̀ mi. Ṣùgbọ́n mo máa ń sọ fún wọn pé mi ò lè ṣe o. Mi ò lè ṣe o. Mi ò lè ṣe o. Mi ò lè ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ la máa pè ẹ́ jẹ èèyàn. Ha! Mi ò lè ṣe. Rárá, mi ò lè ṣe.

Ẹ n béèrè lọ̀ mí pé kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Mó máa ń ṣe àwọn nǹkan kan kí n tó lọ sùn. Èmi kí sábà máa ń lọ sí, àh, ibi ibùsùn mi láti máa lọ sùn bẹ́ẹ̀. Mi máa ń ṣe àwọn nǹkan kan bí, bí àdúrà gbígbà. Mo máa ń gbàdúrà kí n tó lọ sùn. Mo dẹ̀ máa ń ṣe àwọn nǹkan kan. Mo máa ń, mo máa ń ri pe. Mo bá àwọn nǹkan kan sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ Olúwa, ọ̀rọ̀ Ọlọ́run kí n tó lọ sùn. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń ṣe. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ mo máa ń ṣe. Mo dẹ mọ̀ pé nǹkan tó dáa ni. Tí èèyàn bá ṣe irú àwọn nǹkan bẹyẹn, ṣé nǹkan burúkú ni èèyàn fẹ́ ṣe? Ayé èèyàn lè máa máa rorokuro, èèyàn ló máa máa ṣe nǹkan burúkú. Èèyàn gbọdọ̀ ṣe nǹkan tó da. Èèyàn gbọdọ̀ ṣe nǹkan tó da bí àdúrà gbu-- àdúrà gbígbà. Láti èèyàn lè kàn, èèyàn gbọdọ̀ ṣe nǹkan tó da bí láti máa bá àwọn nǹkan kan sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ Olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan, ah.

Ẹ ń bẹ̀rẹ̀ lọ́wọ mí pé, eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni a mọ̀ sí ẹ̀ṣẹ̀ jíjà. Ni èdè gẹ̀ẹ́sì ó ní a mọ̀ sí wrestling àti boxing. Ǹkan tí mi máa fẹ́ràn jù ni, mi ì fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, mi ò fẹ́ràn ẹ́. Rárá, mi ò fẹ́ràn ẹ́. Àwọn ọkùnrin gende máamáa lé, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí field. Ìyẹn ò dára lójú, èmi ò fẹ́ràn ẹ́. Àwọn eré ìdárayá tí mi fẹ́ràn jù lọ ni boxing tá a mọ̀ ní ẹ̀ṣẹ̀ jíjà àti wrestling tá a mọ̀ ní èdè Yorùbá sí ẹ̀ṣẹ̀ jíjà náà. Àbí ìjà, òun ni mo fẹ́ràn jù, ìjà jíjà, òun ni mo fẹ́ràn jù.

Ẹ ń béèrè lọ́wọ́ mi pé irú fóònù alágbèká wo ni mò ń lò. Fóònù tí èmi ń lò, mò ń lo Redmi A3, Redmi A3 ni orúkọ fóònù tí èmi ń lò. Nítorí pé ó jẹ́ pé ó jẹ́ fóònù tó jẹ tó, tó, tó, tó ti mo fẹ́ràn gan, mo fẹ́ràn fóònù náà gan, mo fẹ́ràn ẹ̀ gan. Àti ọjọ́ tí mo ti ràá, mi ò, mi ò ní àwọn nǹkan tó jẹ́ pé a jẹ́ kí, a jẹ́ kí n má fẹ́ràn fóònù tí mò ń lò. Nítorí pé ó dára gidi gan, ó ń ṣe nǹkan tí mò, tí mo ń fẹ́, ó ń ṣe, tẹ nǹkan tí èmi, tí èmi fẹ́. Nítorí pé mò ń, nítorí, nítorí ẹ pé mo fẹ́ràn ẹ̀ gan.